Báwo ni o máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ? Hmm, èmi jẹ́ ènìyàn tó jẹ́ pé mi ò fẹ́ràn kí n máa pariwo. Kódà mi ò kí ń fẹ́ kí àwọn ènìyàn tó wà ní àyíká mi mọ̀ wípé ọjọ́ ìbí mi nìyẹn. Nítorí náà bí mo ṣe máa ń ṣe ti máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, màá gbàdúrà. Màá dẹ̀ máa gbàdúrà sọ ọ́lorun màá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ mi rí ọjọ́ ìbí mi láyọ̀ àti àlàáfíà.

Kí ni ìlànà ìpolówó ọjà rẹ? Ìlànà ìpolówó ọjà mi ni láti máa sọ fún àwọn ènìyàn wípé mò ń ta nǹkan báyìí, mò ń ta báyìí. Gbogbo àwọn ẹni tí mo bá ti rí. Fún àwọn tí wọ́n máa ń wá sínú ilé wa ra nǹkan tí mò ń tà, eleyi tí mo bá mọ̀ pé wọ́n ò tíì mọ̀ nípa rẹ̀, màá tún ṣàlàyé fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo máa ń polówó lórí ẹ̀rọ ayélujára láti fi sí gbogbo orí ẹ̀rọ ayélujára tí mo ní irúfẹ́ ọjà tí mò ń tà. Ọ̀nà ìpolówó ọjà mi ni wọ̀nyí.

Ẹ mélòó ni o máa ń wojú àwòrán ní ojúmọ́? Bí, igbà kí ìgbà tí mo bá ti kọjá tàbí tí mo bá ti rí ǹkan tó jọmọ́ àwòrán náà ni, pàápàá ju lọ àwọn àwòrán tó jójú ní gbèsè tó bá rẹwà tó bá sì pè mi pé kí n wá wò óun nítorí àwọn àwòrán mi, eeyan ò lè kọjá lárárẹ̀ lásán. Mo ní la ti padà lọ tún wo ni. Irú àwòrán bẹ́ẹ̀, mo lè padà kí n lọ wo. Mi ò lè sọ pé iye ìgbà báyìí ni mo máa ń wojú àwòrán lójúmọ́

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Tí ó bá ṣe ìwẹ̀ nínú odò ni, èmi ò mọ̀ bí a ti ń wẹ̀ nínú odò. Ṣùgbọ́n tí ó bá ṣe ìwẹ̀ káwẹ̀ nínú ibalúwẹ̀ ni, mo mọ̀ wẹ́wẹ̀ dáadáa. Àmọ́ tí ó bá ṣe létí kí a lúwẹ̀ẹ́, èmi kò mọ̀ bí a ṣe ń lúwẹ̀ẹ́ o. Nítorí ẹ̀rù omi ó máa ń bà mí, mi tí è lé dàba rẹ̀ wípé mo fẹ́ lúwẹ̀ẹ́. Èmi kò mọ̀ bí a ṣe ń lúwẹ̀ẹ́ rárá rárá.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí mo ṣe bí èdè Yorùbá ṣe le di gbajúgbajà, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Bí ènìyàn bá fẹ́ ṣe ìwádìí nípa nǹkan kan, bí a ṣe máa ń lo ẹ̀rọ nípa gúgù yẹn kí, ehm, ìkínní kan náà wà bí ayélujára tí a ń pè ní website, tí ó máa jẹ́ wípé èdè Yorùbá ni, tí ó dẹ̀ máa jẹ́, ìlú mọ̀míká tí gbogbo ènìyàn yóò lè máa lò láti ṣe ìwádìí ohunkóhun tó bá rú wọn lójú.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Da da, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tó yẹ pé mi ì tí è lè kà wọ́n, wọn ò lóǹkà rárá. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti n wá nǹkan tàbí tí nǹkan bá ti rú mi lójú lórí Íńtánẹ́ẹ̀tì náà ni mo máa ń gbà lọ láti ṣe ìwádìí láti ṣe àwárí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Ó lè jẹ́ nípa irúfẹ́ oúnjẹ kan tàbí nípa èyí tó jọ mọ́ ìgbésí ayé ẹ̀dá lójoojúmọ́.

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tíì ní àǹfààní láti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí. A ti pé mi ò tíì lọ sí ìrìn-- boyà kí n sọ pé mi ò tí ì lọ sí ìrìnàjò tí yóò gbé mi rin ìrúfẹ́ ìrìnàjò bẹ́ẹ̀ láti ṣe àmúlò ọkọ̀ ojú irin. Ṣùgbọ́n mo ní ìrètí wípé láìpẹ́ nítorí mo ti ẹ̀ ní ìfẹ́ sí kí n tìẹ̀ ní ìrírí nípa ọkọ̀ ojú omi kí n fi rin ìrìnàjò rí.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá. Nítorí pé eré ìdárayá jẹ́ ọ̀kan lára ọ̀nà tí à ń gbàmù inú ara wa dùn. Ó sì jẹ́ wípé ó máa, ó ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ tí ń ṣe fún àgọ́ ara wa. A ti wí i pé Yorùbá bọ̀ wọ́n sọ ìpé, ọmọ tó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó lásìkò ìgbádùn. A kò lè máa fi gbogbo ìgbà ṣiṣẹ́ ká máa wo orí kankan. Bẹ́ẹ̀ náà sì ló ṣe wà ní èdè gẹ̀ẹ́sì. Nítorí náà tí a bá ṣiṣẹ́ díẹ̀, a ní láti ṣe eré ìdárayá. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ṣíṣe eré ìdárayá. Nítorí náà mo máa ń ṣe eré ìdárayá dáradára.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? À, dáadáa. Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Aago tó yẹ kí ń máa wọlé kọ́ ni mo máa ń wọlé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni iṣẹ́ tí mo bá ń ṣe máa ń jẹ́ kí n ṣe iṣẹ́ àṣedòru tó sì máa ń fa àwọn wákàtí mìíràn tí ò sí lára wákàtí tí àkókò iṣẹ́ tí mo ń ṣe.

Ṣé o ní àgbàlá òjò? Mi ò ní àgbàlá òjò torí ilé ilẹ̀. Ilé pẹtẹ́ẹ̀sì ni mò ń gbé. Àwọn tí wọ́n wà lókè, àwọn ni ó ní àǹfààní láti lè máa pọn omi nígbà tí òjò bá ń rọ̀. Ibẹ̀ ni ọ̀ṣọ̀rọ̀ òjò wà. Ṣùgbọ́n ní ìsàlẹ̀ tí èmi wà, kò sí àgbàlá tí a sì máa ń pọn omi òjò. Ilé yìí sì jẹ́ ohun tí kò dún mọ́ mi nínú.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Àwòrán ilẹ̀ bíi ti bá wò pé a kò tún ìbéèrè yìí kọ dáadáa lọ́nà tí yóò gbà yè mi. Ohun tí ò ń sọ, tí ò ń béèrè gẹ́gẹ́ bí àwòrán ilẹ̀ kò yé mi tó. Bá mi gbìyànjú láti bèèrè ìbéèrè yii dáadáa kí ó wá tún bí mi léèrè.

Ṣé orí máa ń fọ́ ẹ? Lẹ́kọ̀ọ̀kan, bí mo bá ti ṣiṣẹ́ àṣepara tí mi ò bá ráyè sinmi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí orí bá ń fọ́ ènìyàn kò túmọ̀ sí pé bóyá ara onítọ̀hún ò le. Àwọn nǹkan tó máa ń ṣe sábàbi orí fífọ́, àwọn ni bíi kí ènìyàn máa ráyè sinmi dáadáa kó máa ṣiṣẹ́ léra léra, tàbí kó ní tọ̀hún máa ráyè sùn irú orun tó yẹ kó sùn. Eléyìí máa ń ṣe òkùnfà orí fífọ́. Ṣùgbọ́n nítèmi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà t'ori bá ti ń fọ́ mi, tí mo bá ti lè bo mi sára tí mo sùn dáadáa, ó máa lọ.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ Àìkú, tí ń ṣe ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Ọjọ́ yìí ni a máa ń lọ sí ilé ìjọsìn láti lọ wá ojú rere Olúwa àti láti lọ dúpẹ́ fún gbogbo oore tó ṣe fún wa láti lọ fi ẹ̀mí imoore hàn. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ náà ni a máa ń gba, a máa ń bèrè fún nǹkan tí a bá tún nílò lọ́wọ́ Olúwa.

Ṣé o ti lọ ṣọdẹ rí? Rárá o, mi ò ṣọdẹ rí o. Mi ti è mọ̀ bí a ṣe ń ṣọdẹ. Èmi ka iṣẹ́ ọdẹ ṣíṣe sí iṣẹ́ obìnrin ní ilẹ̀ Yorùbá, sí iṣẹ́ ọkùnrin. Ilẹ̀ Yorùbá obìnrin kì í ṣe ọdẹ bí kò ṣe ọkùnrin. Nítorí náà, mi ò ṣe iṣẹ́ ọdẹ rí. Àti pé ní àwùjọ wa, àwùjọ wa ò fàyègbá kí obìnrin máa ṣiṣẹ́ ọdẹ, iṣẹ́ ọkùnrin.